Ehn, mo máa ń wojú àwòrán mi ní àìmọye ìgbà lojúmọ́. Bọ́yá yálà ìgbà tí mo bá tí mi ò bá, tọ́wọ̀ mi ò bá kún, tí mi ò bá níṣẹ́ lọ́wọ́ àbí láàárọ̀ kí n tó jáde nílé, àbí lálẹ́, màá ń rí bí ọ̀nà láti sinmi fún ohunkóhun tó bá le máa gorí ẹ̀mí mi.

Han-an, mo jẹ́ èèyàn tó kúndùn aré ìdárayá lọ́pọ̀lọpọ̀. Mo rí aré ìdárayá gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣe ìdárayá. So fún ìdí eléyìí, mo rí eré ìdárayá, mo máa ń ṣe é lọ́pọ̀lọpọ̀ ìgbà láti ṣe ìdárayá, or láti ṣe, ẹm àbí láti ṣe ìdárayá fún ìgbà boyá bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí kí n sáré kiri.

Mo jẹ́ ènìyàn tó máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi ní orí oj'òrí. Ìgbàgbọ́ mi ni pé, àparò kan ò ga ju kan lọ. Àfìle ewe tó bá gori èbè, mo sì jẹ́ ènìyàn tó kórìíra ìyànjẹ. Fún idi eléyìí, mo máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi ní orí oj'òrí. Mo máa ń pín owó láti má fi àyè lẹ̀ fún ẹnìkan láti rẹ̀ ní olórí láàárín àwọn ọ̀rẹ́.

Mo jẹ ènìyàn tó kùnú èrè ìdárayá ní àṣálẹ́. Bóyá ní àṣálẹ́ yálà tí máa dé láti ẹnu ìṣẹ́ mi, màá ṣe eré ìdárayá, tí má se eré ìdárayá, màá wa wọ ilé ìwẹ̀ má wẹ̀, tí màá wẹ̀ tán, màá wá jẹ èso oríṣiríṣi kí n tó bọ́ sí orí ìbùsùn mi láti sùn. Njẹ eléyìí, mo kúndùn eré ìdárayá fún asa, fún àṣálẹ́ mi kí n tó bọ́ sí orí ìbùsùn mi.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni àwùjọ tí máa ti rí àwọn ọ̀rẹ́ mi. Yálá ọ̀rẹ́ mi ọkùnrin ni àbí ọ̀rẹ́ mi obìnrin. Mo sì fẹ́ràn kí ma lọ síbi tí máa, tí màá ti máa rí àwọn, àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ táa máa jókòó, táa máa jẹun, táa sì máa mu, táa máa ṣeré ìdárayá, táa sì máa ṣe, eh, ìjókòó, ìjókòó àsọ̀rọ̀ ye ọ̀rọ̀

Ẹ̀, mo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn tí n bá jí l'òwúrọ̀ kí n kọ́kọ́ mu ẹ̀kọ. Tí n bá mu ẹ̀kọ tán, màá sẹ wá jẹ ìrẹsì àtẹ wa. Nítorí èròjà asara lóore tó wà lára ẹ̀wà, mo fẹ́ràn kí ma jẹ ẹ́ pẹ̀lú ẹja. Yálà ẹja gbígbẹ ni, abi ẹja tútù kí n sì mú omi dáadáa lórí rẹ̀

Ẹn, mo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn ẹ̀rọ ayárabíàṣá gan. Mo sì máa ń ra ẹ̀rọ ayárabíàṣá nígbà tí mo bá rí pé tuntun kan tún jáde tí mo rí pé àwọn, àwọn iṣẹ́ orí rẹ̀, ó tún bóri iṣẹ́ orí eléyìí tí mò ń lò. Nítorí pé mo máa ń fi ń ṣe ọrọ̀ ajé mi, mi ò sì ní fẹ́ kí n fẹ́ fi ṣe ọrọ̀ ajé kó máa fún mi ní, ẹ́ èn, ọ̀rọ̀ pé, yálà kó sọ fún mi pé eléyìí ti kéré sí nǹkan tí mo fẹ́ ṣe. So, mo máa ń fẹ́ràn kí máa ra ẹ̀rọ ayárabíàṣá. Bọ́ya tuntun tọ́n bá ṣe ní pàrí ọdún, màá pààrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi sí tuntun ìgbàlódé.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá inú, nítorí pé afẹ́retó wà nínú yàrá inú, ó jẹ́ afẹ́rẹ́ tó bá mi lára mu. Orí ìbùsùn tí mo lò sí yàrá inú mi ó sì jẹ́ orí tímùtìmù tó, tó jẹ́ tímùtìmù tó máa ń tun ara ṣe, tó máa ń fá ara lóore. Ó dẹ, àmo sì tún láì kí irú ọ̀dà tí mo fi kun yàrá inú mi. Fún idi eléyìí, mo fẹ́ràn kí n máa sùn sí yàrá inú mi lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Yálà, ó jẹ́ ẹni tó wà ní tòsí mi àbi ẹ́ni tó wà níwájú. Nítorí pé, mo nígbàgbọ́ pé kí ń mọ̀ pé àwọn oníbàárà mi tuntun, ó jẹ́ nǹkan tó máa fi ìfẹ́ ọjà tí mò ń tà sí wọn lọ́kàn, tó sì máa mú wọn rí mi bí alábàárà àkọ́kọ́. Ó sì jẹ́, mo sì máa ń pe wọ́n láti mọ irú aláf-- kí n mọ àlááfíà wọn, kí n sì bèrè pé báwo lọjà wọn tí ń lọ sí, láti fi mọ irú ìdojúkọ tó ń rí nípa ọjà tí mò ń tà fún wọn. Fún idi eléyìí, mo fẹ́ràn kí n máa pe àwọn oníbàárà mi lọ́pọ̀lọ́pọ̀ igba.

Mo ṣe àkókò ìjí mi gẹ́gẹ́ bí ago márùn-ún ìdájí nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí màá fẹ́ ṣe kó tó di ìgbà tí màá jáde lọ síbi iṣẹ́. Tí màá jí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí, tí màá jí láàárọ̀ láago mẹ́rin, màá ń lọ sí ilé ìjọsìn. Tí màá sí ìjọsìn tán, màá wẹ̀, tí màá wẹ̀ tán, màá jẹun kí n sẹ̀ wá tó múra kí n tó gba ẹnu ìṣe mi lọ. So mo jẹ́ ẹ̀dá tó máa ń jí ní àti ago márùn-ún ìdájí fún àwọn iṣẹ́ tí mo ń ṣe láti mó lè ba àkókò ibi iṣẹ́ mi jẹ́.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Yálà ọkùnrin, obìnrin, aládúgbò mi àbí ẹni tá a jọ pàdé nílé ẹ̀kọ́. Tí mo bá ti fàs-- asojú sun ìṣòro tó ní, nípa ìṣòro tó ní ni màá ti sì gbé ìrànlọ́wọ́ mi dìde. Mo ní ìgbàgbọ́ pé gbogbo ìrànlọ́wọ́ kọ́ ni owó. Ìrànlọ́wọ́ míràn wá tí mo lè ṣe fẹ́lọ̀ mi bóyá nípa kí n gbá ẹni mọ́ran ni, yálà kí n fun lówó àbí kí n gbá ẹni mọ́ran àbí kí n lọ fi sí ẹnu ìkọ́ṣẹ́ kan. Fún ìdí eyìí, mo máa ń ran ènìyàn lọ́wọ́ nípa irúfẹ́ ìṣòro tó bá ní. Bóyá kí n-- mo lọ sí ilé ẹ̀kọ́, ilé ẹ́kọ́ṣẹ́ àbí kí n gbá ni mọ́ran bí ó ṣe lọ ilé ayé rẹ̀.

Mo máa ń ṣe àbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Yálà kí n mọ ibi tí wọ́n, ibi tí kùdìẹ̀kùdìẹ wọ́n bá wà nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Kí n sì fi ẹ̀kọ́ tèmi gẹ́gẹ́ bí àgbàlagbà lórí iṣẹ́ yìí, kí n fi ṣe ìrànlọ́wọ́ fún wọn. Tí a lè mú iṣẹ́ yìí rọrùn fún wọn, tí kò sì tí mú iṣẹ́ yìí sun wọ́n, gbogbo ọ̀nà tí mo bá lè ṣe láti mon mú iṣẹ́ yìí sun wọ́n. Yálà kí n mọ fún wọn lówó ni. Láti fi, láti fi rọ́ wọn lójú. Tí wọ́n bá ṣiṣẹ́ tán yàtọ̀ sí owó oṣù wọn, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. Yálà ká wà lẹ́nu iṣẹ́ kí n má ra elérìndòdò fún wọn, láti má ṣe ìrànlọ́wọ́ fún wọn. Mo sì máa ń fún wọn rànwanlọ́wọ́ náà lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí mo bá rí pé ó lágbára fún wọn. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ lórí ilé wọn náà.

Èrò mi fún ọjọ́ iwájú mi ni pé, ó wù mí láti ní ilé ẹ̀rọ, ẹ̀rọ ìgbàlódé. Yálà tí màá mọ kọ̀ ètò láti mú ayé rọrùn fún àwọn èèyàn. Mo wá fún di eléyìí, mo ti ń ya owó kan sí mímọ́ tó bá di ìparí oṣù fún ọjọ́ iwájú mi àti fún ọjọ́ iwájú àwọn ọmọ mi tó ń bọ̀ láti mú ayé rọrùn fún wọn. Ni mo ṣe wò pé kí n sí ilé iṣẹ́ kan fún àwọn eléyi láti fi gba èèyàn ṣíṣẹ́ lọ́pọ̀ yanturu láti fi dópin òṣì láwùjọ.

Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Tí m bá fẹ́ kí àwọn èèyàn tó bá jẹ́ àgbàlagbà lẹ́ni tó jù mí lọ lọ́jọ́ orí, n kí wọn pẹ̀lú àpọ́nlé tó pọ̀ jọjọ. Tó bá jẹ́ ẹni tó jẹ́ bí alábùúrò fún mi, màá kí wọn gẹ́gẹ́ bí àbúrò. Àwọn èmi ni mo ní etọ̀o sí àpọ́nlé lọ́dọ̀ wọn tó pọ̀, ṣùgbọ́n hintu fi ture re rẹ̀ náà ni tún pọ́n wọn lé pẹ̀lú pé ọ̀mọ̀ èèyàn ni wọ́n pa àbúrò náà jẹ. Àwọn tó jẹ́ àbúrò mi, àwọn ó fúnmi ní àpọ́nlé yẹn, èèmi á kííwọn pẹ̀lú eetó àti ìrora ẹni sílẹ̀.

Mi ò jẹ́ ẹ̀dá tó máa ń ra nǹkan lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Nítorí pé tí mo bá fẹ́ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mi ò ní rí irúfẹ́ nǹkan tí mo fẹ́ rà. Nǹkan tí mo rí lórí móhùn máwòrán àbí lórí kọ̀m̀pútà mi ó lè yàtọ̀ sí nǹkan tí màá rí tí wọ́n bá gbe dé. Fún ìdí ẹ̀yìí, mo, mo, mo, mo, mo, mo, mo lá-- mo níìfẹ̀ sí kí n lọ sí ibi tí wọ́n ti ń ta. Màá lè fọwọ́ kàn, màá lè mọrú odìwọ̀n nǹkan tí mo fẹ́ rà. Mi ò láìkí kí n-- mi ò fẹ́ràn kí n mo ra nǹkan lórí kọ̀m̀pútà. Mo fẹ́ràn kí n lọ sí ibi tó ń ti ń ta kí n lọ ra irúfẹ́ nǹkan tí mo bá fẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Láti apá ọ̀tún, mo rí dájú pé mo mọ àwọn aládùúgbò mẹ́wàá. Lápa òsì náà, mo rí pé mo mọ àwọn aládùúgbò mẹ́wàá. Ní iwájú ilé mi, mo rí pé mo mọ àwọn aládùúgbò mẹ́wàá. Ní ẹ̀yìn ilé mi, mo rí pé mo mọ àwọn aládùúgbò mẹ́wàá. Fún ìdáàbòbò àdúgbò mi àti fún ìtọ́jú àdúgbò, láti jọ ṣe àjọṣepọ̀ láti mójútó ìdàgbàsókè àdúgbò mi.

Ah! Mo jẹ́ ẹ̀dá tó máa ń lo data ní ìwòn gba data gig mẹ́wàá lọ́sẹ̀ kan nítorí ọjà tí mo fi ń tà. Mo sì jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa ń wọ orí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Yálà láti ṣe ìpolówó ọjà mi àbí láti ra àwọn ọjà tuntun àbí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra mi. Mo jẹ́ èèyàn tó máa ń lo data bí i gig mẹ́wàá lọ́sẹ̀.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ẹ̀fọ́ sàládì. Mo fẹ́ràn sàládì púpọ̀ nítorí àwọn èrò ìjà aṣaralóore tó wà lára ẹ̀. Tí n bá wá fẹ́ jẹ, mo máa ń tún dà á pọ̀ pẹ̀lú àwọn ẹ̀fọ́ mi. Bóyá bí kùkúmbà àbí kí n dà á pọ̀ mọ, ehn, kárọ́tì torí èrò ìjà tó wà lára ẹ̀, kí n se papọ̀. Mo fẹ́ràn kí n máa jẹ àwọn ẹ̀fọ́ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà fún ìlera àbí ìlera tó wà lára wọn.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹ̀dá tó mọ́ láì kí kó má ṣe eré ìdárayá kí n tó bọ́ sí orí ìbùsùn mi, torí mo nígbàgbọ́ pé tí má ṣe eré ìdárayá, ó lè mú mi tètè rí oorun mi sùn. Tí n ba ṣe eré ìdárayá tán, màá wá bọ́ sí ilé ìwẹ̀, màá wẹ̀, màá wá mu omi níwọ̀nba, omi níwọ̀nba tọ́mbìlà kékeré, màá mú láti lè jẹ́ kí, láti lè ṣe, àn, ìfọ inú mọ́ fún ara mi kí n tó bọ́ sí orí ìbùsùn mi.

Mo jẹ́ ẹ̀dá tó máa ń ṣe ìmọ́tótó ilé mi ní òpin ọ̀sẹ̀. Nípa kí n kó àwọn aṣọ tí mo lò ní fígbà ọ̀sẹ̀ jáde, kí n fọ gbogbo ẹ̀, kí n sì fọ ilé ìwẹ̀ mi àti ilé ìdáná mi, kí n mọ̀bù gbogbo, kí n nu gbogbo ilẹ̀ tó wà ní àyíká mi. So, fún di eléyìí, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní òpin ọ̀sẹ̀ tí mi ò ní lọ ibi iṣẹ́ torí nígbà ni ojú ọ̀sẹ̀ gangan, màá lọ sí ibi iṣẹ́, ó máa ń pẹ́ kí n tó dé. So, mo jẹ́ ẹ̀dá tó máa ń ṣe ìmọ́tótó ilé mi ní òpin ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré fún láti ṣe eré ìdárayá. Níjo, níjo sátidé, màá lọ sí orí ni sítédíọ̀mù láti lọ sáré pẹ̀lú àwọn akọẹgbẹ́ mi. Tí n ba sáré tán, màá wá padà sílé, màá wẹ gẹ́gẹ́ bí eré ìdárayá àti fún ètò ìlera ara mi fún ẹsàsáísì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ torí kẹ̀kẹ́ jẹ́ àkọ́kọ́ nǹkan ègún tí àwọn òbí wa rà fún wa. Yálà ká máa ń gbé lọ sukùù ni àbí ká máa ń fi rán wa ń ṣẹ́ láàárín àdúgbò. Mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ dáradára kótó di pé a padà wá rí kẹ̀kẹ́ bí eré ìdárayá. Ṣùgbọ́n síwájú ilé ìwé a ti ní kẹ̀kẹ́ ta a máa ń fi ń ṣeré nínú ilé, ta a máa ń gbé jáde, ta a máa ń gbé lọ sí ilé ẹ̀kọ́ àbí kí wọ́n fi rán wa níṣẹ́ láàdúgbò.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn. Kódà mo ti rin ìrìnàjò lọ sí oríṣìíríṣìí ìlú. Yálà ìrìnàjò ìgbafẹ́ ni; àbí kí n rin ìrìnàjò ká lọ ra ọjà, àbí kí n rin ìrìnàjò kí n lọ rí àwọn, àwọn olólùfẹ́ mi. Mo jẹ́ èèyàn tó láìkí. Mo fẹ́ràn kí n máa rin ìrìnàjò kiri. Mo máa ń rìn ìrìnàjò pẹ̀lú tírénì, mo sì máa ń rìn ìrìnàjò pẹ̀lú ẹ̀rọ, è, òfurufú. Ṣùgbọ́n ìrìnàjò tó lọ̀ mí lọ́rùn jù ni kí n máa rìn ìrìnàjò pẹ̀lú tírénì. Mo jẹ́ èèyàn tó, èèyàn tó láìkí láti máa rin ìrìnàjò lọ sí oríṣìíríṣìí ìlú láti mọ ìṣesí wọn níbẹ̀ àti fún ètò ìgbafẹ́

Ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún ènìyàn, yálà ọkùnrin àbí obìnrin ni ẹ̀bùn kan tó jẹ́ ẹ̀bùn tí ọkùnrin lè lò àti tí obìnrin lè lò, òun náà ni ẹ̀gbà ọwọ́ gẹ́gẹ́ bí ago fún ìwo ojú, ojú ọjọ́ àti mọ àkókò. Kò sí ẹni, ìgbàgbọ́ mi ni pé kò sí ẹni tí màá fún ní ago tó bá ti ń lò ó jáde, tó bá ti ń wọ àkókò lórí ẹ́, yóò sì máa rántí ẹni tó fún oun láago náà. Mo fẹ́ràn kí n máa fún èeyàn ní ẹ̀bùn ago gẹ́gẹ́ bí ẹ̀gbà ọwọ́ ju.

Ìmọ̀ tuntun tó wùmí láti kọ́ òun ni Mekaniki, àwọn tó ń tún ọkọ̀ ṣe. Fún ìdí wí pé ojoojúmọ́ àbí ka sọ pé ọdọọdún ni àwọn àláwọ̀ fúnfún ṣe ọkọ̀ tuntun, ó sì jẹ́ iṣẹ́ tí kò lè, kò lè bẹ̀ hẹn lọ́nà kan àbí kejì. Kò síbi tó dé tó le ti rí àwọn tó ń, tí mọ́tò ń bàjẹ́, tó a sì mọ̀ bá wọn tún mọ́tò wọn ṣe, tó lè jẹ́ ọ̀nà fún mi láti máa, láti, láti ṣe àgbéga fún ọ̀nà tó mú owó wọlé fún mi, láti ṣe ìrànlọ́wọ́ fún mi àti àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹ̀dá tó máa n kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Yálà, nǹkan tí màá kọ láti fi kọ àwọn èèyàn lọ́gbọ́n àbí nǹkan tí màá kọ láti fi, láti fi sọ ìtàn ìgbésí ayé ara mi àbí nǹkan tí màá sọ láti fi dá àwọn èèyàn lára yá. Mo fẹ́ràn kí n máa kọ nǹkan sórí ẹ̀rọ ayélujára, ó sì jẹ́ ohun tí ayé tó rí ẹ̀ mọ̀ mi, ó sì tún jẹ́ ọ̀nà tó jẹ́ pé ó tún fún mi ní, ó tún gbé oúnjẹ sí orí tábìlì mi.

Ẹe, mo jẹ́ èèyàn tó máa ń sùn ni bí i àkókò bi i aago mọ́kànlá sí aago mọ́kànlá kọjá. Nígbà tí mo bá wọlé tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá tí mo sì lọ ilé ìgbáfẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, màá wọ ilé mi wá gẹ́gẹ́ bí aago mẹ́wàá, màá sì sùn ni bí i aago mọ́kànlá sí mọ́kànlá àbọ̀.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi bíi aago mẹ́sàn alẹ́ torí tí mbá délé ní bíi aago méje, màá má ṣe ètò ìdáná oúnjẹ alẹ́ mi. Nítorí eléyìí, màá parí ìdáná ní aago mẹ́sàn kù díẹ̀, màá lọ sí bàlùwẹ̀, màá lọ sanra, màá wá jẹ oúnjẹ ọ̀ ń ní bí agogo méṣàn, màá fara balẹ̀ fún bí aago mọ́kànlá méjìlá kí n tó bó sí orí ìbùsùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa mu coffee níbi iṣẹ́ dáadáa. Ajaja, tó bá jẹ́ àsìkò òtútù, mà á fẹ́ràn kí ń máa mu coffee. Máa mu coffee. Mo jẹ́ èèyàn tó máa ń mu coffee láàárọ̀ kí n tó kúrò nílé. Tí m bá dé ibi iṣẹ́ náà, màá tún mú torí pé mo láì kí òórùn àbí ìdùnnú tó máa ń fún mi lọ́kàn. Mo sì láì kí, kí ń máa mu dáadáa. Kí n tó mú ń gbà mí, ọ̀gbẹ́rẹ́ á mọ́ ọgbẹ́ mi. Tí mo bá mu tán, inú mi á wà, arà mi á balẹ̀, màá le fò, màá le fojú sí àfiífi ọkàn, màá bá iṣẹ́ mi lọ dáradára.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Kódà mo máa ń fún wọn ní ọ̀sọ̀ọ̀sẹ̀, wọ́n sì máa ń fún wa ní ìparí oṣù. Nípa láti máa fi encourage wọn, láti máa fi wu wọn lórí, láti máa le ṣe iṣẹ́ dáradára lẹ́nu iṣẹ́. Mo jẹ́ ẹ̀dá tó máa ń fi owó kún owó òṣìṣẹ́ mi, mo sì máa ń fún wa ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Wọ́n tún máa ń fi àfikún owó fún wọn ní ìparí oṣù, láti mú ori wọn wú, láti máa gbé ilé iṣẹ́ mi lárúge.